Nígbà wo ni o kẹ́yìn ní àlàbùrúkú? Há! Ọ̀rọ̀ yẹn kò fi bẹ́ẹ̀ yé mi sá but. Ǹkan tí mo lè sọ ni pé mi ò rántí ìgbà tí mo lá àlàbùrúkú sẹ́yìn, bẹ́ẹ̀ ni, mi ò rántí nǹkan kan nípa àlàbùrúkú bá yẹn sá.

Ah, ìgbà tí ọjà tuntun yóò jáde, ah ìjọ, ìjọ ọjọ́ ajé. Bẹ́ẹ̀ni ọjọ́ ajé ni ọjà so ọjà ìgbà yẹ ni ọjà tuntun máa jáde tí àwọn ẹrù tuntun náà máa jáde pẹ̀lú ẹ̀. Ọjọ́ ajé nìyẹn máa ṣẹlẹ̀. Ǹkan tí mo lè sọ nípa ìbéèrè yẹn nìyẹn.

Ah yàrá tí mo fẹ́ràn jù nínú ilé, inu yàrá mi ló máa jẹ́ bẹ́ẹ̀ ni. Nítorí mo ní bẹ́ẹ̀dì tó dá n bẹ́ tí mo máa ń sùn sí. Mo dẹ̀ tún ní tẹlifíṣàn, ìyẹn móhùnmáwòrán. Ibẹ́ẹ̀ ni mo ti máa ń wo fíìmù tó bá ti di alẹ́. So yàrá mi ni mo fẹ́ràn jù torí pé bẹ ló tú mi lára, nkan tí ó ṣẹlẹ̀ nìyẹn.

Ah! Ṣé o mọ bí a ti ń fọn? Ah! Bí a ti ń fọn, ìbéèrè nìwọ̀n fi bẹ́yẹ̀ mí, àmọ́ nǹkan tí mo lè sọ lóré ni pé fọn, ṣe bó ṣe ń fọn fèrè, fọn nǹkan kan bá yẹn torí ọ̀rọ̀ ni wọ́n fi bẹ̀ yé mi tó. N pa fọn, bọ̀n kàn tí mo ní pé tí wọ́n fọn ǹkan kó fi ẹnu, kó fi fọn ǹkan kó fi atẹ́gùn, ẹhn ehn.

Ah ṣe mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Bẹ́ẹ̀ni, mo kórìíra ki jẹ ẹ̀bà. Bẹ́ẹ̀ni ẹ̀bà. Ọ́ máa ń kan mí léyín. Mi láìkì ẹ̀bà rárá. Kò sí bí ọbẹ̀ náà ṣe le dùn ni tó bá ti jẹ́ ẹ̀bà ni. Mi ò ní jẹ ẹ́ torí mi ò kí ń jẹ ẹ̀bà rárá. Témi, mi ò, mo kórìíra ẹ̀bà gan-an. So mi ò kí ń jẹ ẹ̀bà.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Torí pé a mọ̀ pé oúnjẹ da fún ara, torí náà ó ṣe pàtàkì kí èèyàn kó jẹ oúnjẹ tí ó bá da. Ìyẹn ni pé oúnjẹ tí wọ́n se jiná dáadáa, tí ó kìí ṣe bọ̀wọ̀wọ̀. Torí tí èyán bá jẹ oúnjẹ tí ò da, ó máa ṣàkóbá fún ìlera ẹ̀dá. Àmọ́ torí èmi mo fẹ́ jẹ́, ó dẹ̀ fẹ́ wúló fágo ara mi, so ohun tí ó da, mo máa sapá láti rí pé mo jẹ ni ojoojúmọ́. Tí bá ji làárọ̀, màá rí pé oúnjẹ tó da ni, tọ̀san naà pẹ̀lú alẹ́ bí mo ṣe máa ń ṣe niyẹn.

Ah! Fún bọ̀ wọ̀ ni mò ń ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò. Àwọn ohun tí mò máa kọ́kọ́ ṣe ni pé ibi tí mò ń lọ, màá ti sọ fún wọn pé "à, mò ń bọ̀ lọ́dọ̀ yín o, màá gbéra ní àárọ̀ ọ̀ made nírọ̀lẹ́." Torí náà, tó bá jẹ́ màá lọ ọjọ́ mẹ́ta soke, mò máa kó aṣọ tí màá wọ̀ sínú báàgì, ìfọyín pẹ̀lú àwọn ohun boya bi bàtà tí mò máa wọ̀ lẹ́nu ìrìnàjò. Mò dẹ̀ máa rí pé ọkọ̀, mò tètè dé bus stop kí n lè rí ọkọ̀ gidi wọ̀. Torí pé ó ṣe pàtàkì kí a wọ ọkọ̀ tó da. Torí tó bá wọ ọkọ̀ tó da, ó máa jẹ́ kí a lè gúnlẹ̀ láyọ̀ láìní ṣe Ewu kankan ní ẹrùn ìrìnàjò so. Mò ṣé máa ń ṣe àkópọ̀ ẹ̀ya, tí mò bá tètè dé ilé ọ̀dọ̀ àwọn ọtúnmọ̀sí kó ran, màá sọ fún wọn pé "à, mò ti dé ilé o."

Mi ò fẹ́ràn láti máa pín oúnjẹ o. O pé mi ń kí èmi nìkan kí n dá jẹ oúnjẹ. Mi ò fẹ́ràn rárá láti máa pín oúnjẹ pẹ̀lú èèyàn torí mo korira gan. Torí náà, nǹkan kan tó máa jẹ kí n pín oúnjẹ pẹ̀lú èèyàn, mo máa ń rí pé mo yẹra fún un gidi gan. But, mi ò lè gbà kí èmi àti èèyàn kí a jọ jẹun nínú abọ́ kan ná. Tó bá jẹ́ ìyẹn ni o, tó bá jẹ́ ká pín oúnjẹ pẹ̀lú èèyàn rárá, but tó bá jẹ́ kí n pín oúnjẹ fún àwọn èèyàn hẹ́hẹ́n, n ò lè ṣe ìyẹn.

Áàpù tí mo máa ń lò jù, ah! Èyí tí mo máa ń lò jù, mo máa ń lo WhatsApp torí mo fẹ́ràn kí n máa fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn èèyàn, so mo máa ń lo WhatsApp. Tí n bá ti WhatsApp tí mo fi ọ̀rọ̀ ránṣẹ́ tọ́n dá padà, bóyá mo nílò ìsọfún ńìkan, mo máa ń rí lórí WhatsApp. Ṣùgbọ́n mo tún máa ń gbá géèmù, free fire ni wọ́n ń pè é. So free fire wà lórí Play Store. Mo máa ń gbá géèmù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a jọ wà. Àwọn yẹn lajọ̀ máa ń gbá géèmù papọ̀. So nǹkan tí mo lè sọ lórí ọ̀rọ̀ yẹn niyẹ̀n. Mo dẹ̀ tún fẹ́ràn TikTok bẹ́ẹ̀ ni mo máa ń wo TikTok. Àwọn fídíò bẹ wọ́n máa ń gbadún mọ̀ ni.